Àkókò mélòó ni o ṣe ètò agogo ìjí rẹ? Àkókò tí mo ṣe ètò ìjí mi, ìgbà mí mo máa ń fi ago ìjí mi sí ago márùn-ún òwúrọ̀. Ìgbà mí mo máa ń fi sí ago mẹ́fà òwúrọ̀. Ìgbà mí mo sì máa ń fi sí ago mẹ́jọ òwúrọ̀. Àṣìkò tí mo máa ń fi sí ago márùn-ún òwúrọ̀, òun ni àsìkò ọjọ́ iṣẹ́. Ọjọ́ iṣẹ́ ni mo máa ń fi sí ago márùn-ún òwúrọ̀. Ṣùgbọ́n tó bá ti jẹ́ boya bí i ọjọ́, bí i ọjọ́, ọjọ́ ìsinmi àbí bí i ọjọ́ to jẹ pé mi ò lọ bi iṣẹ́, òun ni mo máa fi sí ago mẹ́fà, mo máa fi sí ago mẹ́jọ nígbà mí. Ṣùgbọ́n ọjọ́ tó jẹ́ ọjọ́ iṣẹ́, ago márùn-ún àárọ̀, òun ni mo fi ago ìjí mi sí, agogo ìjí mi sí.

Ṣé o máa ń ra nǹkan lórí Íńtánẹ́ẹ̀tì. Mo máa ń rà nǹkan dada lórí Íńtánẹ́ẹ̀tì. Mo máa ń ra nǹkan dáadáa lórí Íńtánẹ́ẹ̀tì. Oríṣìíríṣi nǹkan mo máa ń rà. Mo máa ń ra oúnjẹ lórí Íńtánẹ́ẹ̀tì, mo máa ń ra ago, mo máa ń ra aṣọ, mo sì máa ń ra bàtà. Mo máa ń ra, kódà mo máa ń ra ẹ̀rọ ìbánisọ̀rọ̀ lórí Íńtánẹ́ẹ̀tì. Nítorí náà mo máa ń rà nǹkan dáada lórí Íńtánẹ́ẹ̀tì.

Ṣé o máa ń pàdé àfojúsùn tita rẹ? À, mo máa ń pàdé òun. N tí bá ti fojúsùn pé mo fẹ́ ṣe, mo máa ń lépa ẹ̀. Mo máa ń lépa ẹ̀, mo sì máa ń rí dájú pé mo pàdé ẹ̀. Mo máa ń rí dájú pé mo ṣe n tí bá ti, tí bá ti ṣètò pé mo fẹ́ ṣe lu àfojúsùn mi, màá ti ṣètò ẹ̀ bí màá ṣe ṣe, àsìkò ọ̀gbà tó bá máa gbà mí, eye ọjọ́ ni, eye wákàtí ni, eye àsìkò tó bá máa gbà mí, màá ti, màá ti, màá ti, màá ti, màá ti ṣe, ẹ́, àmójútó ẹ̀. Màá ti. Mo ṣà máa ń, mo máa ń pàdé àfojúsùn mi, mo máa ń pàdé ẹ.

Ṣé o fẹ́ràn jókòó nílẹ̀ fèrèsé nínú ọkọ̀ òfurufú? Ẹ, bó ti lè jẹ́ pé mi ò wọ ọkọ̀ òfurufú rí, mi ò wọ ọkọ̀ òfurufú rí. Mo ṣẹ̀ n gbìyànjú láti wọ ọkọ̀ òfurufú ni. Ṣùgbọ́n tí n bá ní àǹfààní láti wọ ọkọ̀ òfurufú, mo máa fẹ́ràn kí n jókòó lẹ́gbẹ́ nílẹ̀ fèrèsé, mo máa fẹ́ràn kí n jókòó nílẹ̀ fèrèsé nínú ọkọ̀ òfurufú láti máa wo ìta, láti máa wo àyíká, kí n máa wo bí àwọn ilé bọ́ ṣe máa ń ní títìntì̀n tí ẹ̀ bá wà lórí òfurufú. Mo fẹ́ràn rẹ̀ gan.

Kí ni oúnjẹ àkàrà tí o fẹ́ràn jù? À, ṣe àkàrà ìbílẹ̀ ni àbí àkàrà eebo? Tí ó bá jẹ́ àkàrà ìbílẹ̀ ni, mo fẹ́ràn àkàrà ìbílẹ̀ tí wọ́n máa ń fi ẹ̀wà ṣe, tí wọ́n máa ń fi ẹ̀wà ṣe. Tó bá dẹ̀ jẹ́ pé oúnjẹ tí mo fẹ́ràn jù láti fi àkàrà jẹ, à, mo fẹ́ràn kí n máa fi àkàrà mu ògì. Hmm, mo fẹ́ràn kí n máa fi àkàrà mu ògì. Mi ò fẹ́ràn kí n máa fi àkàrà jẹ búrẹ́dì. Ṣùgbọ́n kí eeyàn fi àkàrà, kí eeyàn fi mu ògì, mo si tun fẹ́ràn náà kí n máa fi ẹ̀kọ jẹ àkàrà, ṣùgbọ́n oúnjẹ tí mo fẹ́ràn jù kí n máa fi àkàrà jẹ, òun ni àkàrà pẹ̀lú ògì.

Ṣé o fẹ́ràn pín oúnjẹ rẹ̀? Ah, mo ma n fẹràn ki n pin ounjẹ mi o. À, tí èèyàn bá dáa jẹ, èèyàn máa ń ní bó ṣe máa sọ́ tí èèyàn bá dáa jẹ, èèyàn á dà ṣe kíní kan ni. Nítorí náà, and àrà ìfẹ́ náà ni àti ara ǹkan ti Olohun fẹ́, ọ̀nà ni pé kí èèyàn pín ohun tí èèyàn bá ní. Kí èèyàn pín fún ọmọlàkejì tí ó ní. Nítorí náà tí mo bá jẹun, tí mo sì rí ọmọlàkejì mi tí ó ti jẹun tó ń bẹ́ ń tòsí, màá pín oúnjẹ mi, màá sì fún un. Pàápàá jùlọ tó bá jẹ́ pé nínú ilé tí mo bá ń jẹun, èmi àtàwọn ọmọ mi, mo máa ń fẹ́ràn kí a jọ máa jẹun pọ̀. Nítorí náà mo fẹ́ràn kí màá pín oúnjẹ mi.

Nígbà wo ni o máa ń ṣe ìmọ́tótó ilé rẹ ojoojúmọ́ ni mo máa ń ṣe ìmọ́tótó ilé mi nítorí pé tí mo bá jí lówu rọ, kó tó di wípé mo bọ́ síta pé mo jáde pé mo ń lọ ibi iṣẹ́, màá kọ́kọ́ wọnú inú kíchìnì mi lọ. Màá kọ́kọ́ wọnú bẹ, inú ilé ìdáná, màá wọ bẹ, màá wo àwọn abọ́ tí mo fi jẹun kù. Màá fọ̀, nítorí tí n bá fi sílẹ̀ tí mo lọ ibi iṣẹ́ tí mo bá máa dé gbogbo ilé ìdáná yóò ti mọ̀ rùn. Nítorí náà màá fọ̀, màá fọ́ wọn, màá sì gbálẹ̀. Màá gbálẹ̀ inú ilé ìdáná, màá gbálẹ̀ inú ilé ìbùsùn mi, màá gbálẹ̀. Tí m bá sì tí gbálẹ̀, màá jáde. Ṣùgbọ́n àwọn iṣẹ́ mi wà tó jẹ́ pé mi ò lè ráyè ṣe ní ọjọ́ iṣẹ́. Ṣùgbọ́n tó bá ti di ọjọ́ ìsinmi, tó bá ti di ọjọ́ ìsinmi tí ó ṣe ọjọ́ iṣẹ́, bi ká faṣọ, ká ṣe àwọn nǹkan tó kù, ká nu gíláàsì. Gbogbo irú nǹkan báyẹn òun ni mo máa ń ṣe lọ́jọ́ tí ò bá ti jẹ́ ọjọ́ iṣẹ́.

Kí ni ètò rẹ fún ìparí ọ̀sẹ̀? Hmm, ètò mi fún ìparí ọ̀sẹ̀, tó bá jẹ́ ìparí ọ̀sẹ̀ eleyii, ètò tí mo ní nàá ni pé kí n wá ń lé, kí n wá ń lé. Ti n ba wá lé kí n sinmi. Tó bá sì ti di ọwọ́ bí ọwọ́ ìrọ̀lẹ́, màá bọ́ta, màá lọ ṣeré. Màá lọ ṣeré. Yálà kó jẹ́ pé màá lọ wo bọ́ọ̀lù. Màá lọ wo bọ́ọ̀lù. Tàbí bóyá mo lọ gbá bọ́ọ̀lù, mo lọ ṣeré. Ètò, ehhen, ètò mi fún ìparí ọ̀sẹ̀ yii nìyẹn.

Ṣé o ti dúró lílò ẹ̀rọ ayárabíàṣá fún ọjọ́ kan rí? À, ṣé mo dúró rí ṣá? Mi ò dúró rí o. À, mi ò dúró rí o. Ní àárín ọjọ́ kan. Bóyá ìgbà tí mi ò tí mo ṣe wà tí mo ṣe kéré tí mi ò tí ì máa lo ẹ̀rọ ayárabíàṣá. Hhm, bóyá ìgbà tí mo ṣi kéré. Ṣùgbọ́n láti ìgbà tí mo ti gbọ́n jú, tí mo ti gbọ́n jú o, à à ó ṣòro pé kí n dúró ọjọ́ kan kí n má lò. Ó ṣòro o, à ó ṣòro. Mi ò rántí. Mi ò rántí.

Ṣé o ní nọ́mbà orílẹ̀? À, nọ́mbà orílẹ̀ ìná ni mò ń lò. Mo ní nọ́mbà orílẹ̀ èdè yìí, òun náà ni mò ń lò. Àbí ṣe ìṣe orílẹ̀ èdè rẹ ni ìtumọ̀ tó ń bèèrè? Tí ó bá jẹ́ nọ́mbà orílẹ̀ èdè yìí, mo ní nọ́mbà, nọ́mbà orílẹ̀ èdè náà ni mò ń lò. Ṣùgbọ́n nọ́mbà orílẹ̀, mhm, mo ní, mo ní, mo ní nọ́mbà orílẹ̀

Kí ni o máa ń ṣe ní òwúrọ̀ kọ̀ọ̀kan? Kí ni o máa ń ṣe ní òwúrọ̀ kọ̀ọ̀kan? N tí mo máa ń ṣe, n tó yẹ kí n ṣe náà ni ní òwúrọ̀ ọjọ́ kọ̀ọ̀kan. N tó yẹ ki n ṣe náà ni, tí n ba ti ji, tí mo fẹnu, tí mo tun inu ile ṣe, tí mo wẹ̀. Tó bá jẹ́ ọjọ́ iṣẹ́, màá gba ibi iṣẹ́ mi lọ. Ọjọ́ tí ó bá dẹ si bọ́ sí ọjọ́ iṣẹ́, màá wà nínú ilé, màá ṣe iṣẹ́ ilé. Tí n ba si ti pari iṣẹ́ ilé tán, màá dáná. Tí màá ti dáná, màá jẹun. Tí n ba ti jẹun, màá bọ́ s'órí ìbùsùn nínú kí n sùn tàbí kí n ma wo ẹrọ mohunmaworan kí n ma wo fíìmù. Ìkannú nínú gbogbo ẹ̀. Òun ní màá ń ṣe l'òwúrọ̀.

Ẹ̀fọ́ wo ni o fẹ́ràn jẹ ju? Hmm, mo fẹ́ràn kí n maa jẹ ẹ̀fọ́ ṣọkọ. Mo fẹ́ràn kí n maa jẹ ẹ̀fọ́ ṣọkọ. Efọ́ ṣọkọ máa ń dùn gan an. Efọ́ ṣọkọ ó dùn ju ẹ̀fọ́ tẹ̀tẹ̀ lọ tàbí, tàbí ugwu. Hmm, ẹ̀fọ́ àwọn íbò, ẹ̀fọ́ ugwu, ìkan ninu méjèèjì, ṣùgbọ́n èyí tí mo fẹ́ràn jù ni ẹ̀fọ́ ṣọkọ. Ẹ̀fọ́ ṣọkọ, òun ni mo fẹ́ràn jù kí ma jẹ.

Ṣé o mọ̀ bí a ti ń pẹja? Àti pẹja yẹn ó gba kíkọ́ o. Lóòótọ́, mo mọ̀ bó ṣe ń lo ìwọ̀n láti fi mú ẹja, ṣùgbọ́n e mọ̀ pé oríṣìíríṣìí ọ̀nà ló pọ̀ ta lè fi pa ẹja. Oríṣìíríṣìí ọ̀nà ló pọ̀ ta lè fi pẹja ṣùgbọ́n pé ká lo ìwọ̀n yẹn ká fi mú ẹja nínú odò, mo mọ̀ ń lò. Tóbájẹ́ tí ìyẹn ni pé ká lo ìyẹn ká fi pẹja, mo mọ̀ ń lò.

Ìgbà mélòó ni ìsinmi oúnjẹ ọ̀sán rẹ gbà? Ìsinmi oúnjẹ ọ̀sán mi. Ah! Ṣé o máa tó, ṣe o máa n tó ogún ìṣẹ́jú báyìí tí mo fi máa ń sinmi? Ehn! Tí iṣẹ́ bá wà nlẹ, tí iṣẹ́ bá wà nlẹ, ó pẹ́ mi jù wípé mo sinmi tí n bá ti jẹun tán lọ́sàn án. Ó pẹ́ mi jù bóyá bí ìṣẹ́jú má-mẹ́wàá. Ṣùgbọ́n tí ó bá ti ṣiṣẹ́ nlẹ, à mo lè lo ọgbọ̀n ìṣẹ́jú láti fi sinmi oúnjẹ tí bá jẹun tán, torí tí n bá jẹun tán máa mu omi, mo sì-- ó sì dá kí èèyàn máa sinmi oúnjẹ dáadáa, kí èèyàn tó dìde láti lọ ṣe nǹkan mi. Ṣùgbọ́n tó bá jẹ́ pé iṣẹ́ bá wà nlẹ, mo sinmi jù náà ni, eh, ìṣẹ́jú mẹ́wàá lọ, ìṣẹ́jú mẹ́wàá.

Ṣé o mọ ìtumọ̀ orúkọ rẹ? Mo mọ ìtumọ̀ orúkọ mi. Mo mọ ìtumọ̀ orúkọ mi. Ìtumọ̀ orúkọ mi, Ìṣẹ́gun ni ìtumọ̀ orúkọ mi. Kí ẹ̀eyàn ní ìṣẹ́gun, òun ni ìtumọ̀ orúkọ mi. Mo mọ ìtumọ̀ orúkọ mi, mo mọ̀ dáadáa. Ìṣẹ́gun, ìtumọ̀ orúkọ mi. Yala boya, eẹ̀yàn ń jagun, tí ẹ̀eyàn wá padà ṣẹ́gun, ó ti lo orúkọ tó n máa ń pè, orúkọ tó n máa ń pe ẹni tó bá ṣẹ́gun, tó ní ìṣẹ́gun, òun ni orúkọ mi. Ìtumọ̀ orúkọ mi nìyẹn.

Ṣé o ti lọ ṣọdẹ rí? Ọdẹ bo o, ọdẹ báwo, àh mí ò lọ ṣọdẹ rí o, mi ò ṣiṣẹ́ ọdẹ rí o. Àh kí mo fẹ́ ṣọdẹ, àh irọ̀ o. Àh káṣà sọ pé bóyá wù mo ti ṣe iṣẹ́, mo ti ṣe, mo ti ṣọdẹ rí lẹ́ẹ̀kan. Ẹ̀ekan ìgbà yẹn si re, ìgbà, ìgbà yẹn àwọn olè wọn máa ń dààmú wa gan ládúgbò, wọn máa ń dààmú wa gan ládúgbò. Àwọn, àwọn lándlord àdúgbò wọ́n wá ń sọ pé kí ilé kọ̀ọ̀kan kó máa ní àsìkò ìgbà tó je pé wọ́n ma máa dúró sí ìta wọn lálẹ́ alẹ́ láàárín ọ̀sẹ̀, bóyá ọjọ́ kan láàárín ọ̀sẹ̀ láti dúró síta láti yàdé ẹ́, lo bóyá fún bií, bóyá bíi wákàtí kan sí méjì or mẹ́ta. Àsìkò ìgbà yẹn ni mo lè sọ pé mo ṣọdẹ rí.

Ṣé o máa ń ṣe ìdárayá? Mo máa ń ṣe ìdárayá dáadáa. Hm. Mo máa ń ṣe ìdárayá. Ẹni tó bá fẹ́, tó bá fẹ́ gbádùn àlàáfíà, ó da kí eeyan máa ṣe ìdárayá. Tó bá fẹ́ ní àlàáfíà tó péye, ìdárayá ó ṣe pàtàkì. Mo máa ń ṣe ìdárayá dáadáa ojoojúmọ́. Àárọ̀ aaro ti n bá ṣe jí, ó ti lo ye ìdárayá tí mo máa ń ṣe kí n tó di pé kí n tó lọ wẹ̀ láàárọ̀ kí n tó wá bọ́ síta pé mo ń lọ bi iṣẹ́. Ó ti lo ye ìdárayá tí mo máa ń ṣe. Nítorí náà ojoojúmọ́ òun ni mo máa ń ṣe ìdárayá.

Ṣé o máa ń fi àwọn fáìlì rẹ pamọ́ sórí cloud? À, mo máa ń fi fáìlì mi pamọ́ sórí cloud. Ohun gan ló mọ̀ mí lára jù lọ́wọ́ ẹ̀. Òun ló mọ̀ mí lára jù torí ìgbà mí máa ń wà tó jẹ́ pé eeyàn lè ṣàdédé, eeyán a kọ̀ sọ, eeyàn lè sọ fóònù nù. Tí eeyán a sọ ẹrọ ìbánisọ̀rọ̀ eeyán a sọ nù tàbí bóyá ó bàjẹ́ àbí ǹkankan ṣe, ẹ́ o ti ṣẹlẹ̀ sí mí ní bí mo sì ti kẹ́kọ̀ọ́. So a ti gbá náà, òhun ni mo máa ń fi fáìlì sórí cloud. Ó ní torí náà kò sí ìgbà tí bá ti, tó bá yá kó bí a bí ẹrọ ìbánisọ̀rọ̀ tí mò ń lò tó bá bàjẹ́ àbí bóyá ó sọnù, màá kan rọ̀ra wá bí màá ṣe wọlé sinnu cloud mi tí màá ti, tí màá ti ra fóònù mi tí mò ń ra ẹrọ ìbánisọ̀rọ̀ mi. Màá kan wá bí màá ṣe wọnú cloud mi yẹn, tí nbá ti wọ̀ gbogbo fáìlì mi tó wà níbẹ̀, màá sì rí, màá sì dápadà sórí fóònù tuntun tí mo ṣe ra.

Ṣé o wọ aṣọ àkayòrí ní ibi iṣẹ́? Hmm, mo wọ̀ o. Nígbà tí wọ́n fẹ́ ṣe graduation fún mi níbi iṣẹ́, mo wọ̀. Mo wọ aṣọ àkayòrí, mo wọ̀ nígbà náà. Mo wọ̀, emo o máa ń ní àsikò ìgbà tó máa ń, èèyàn kankan kì í ṣàdédé wọ̀. Ẹ̀hẹn, bóyá èèyàn bá ṣiṣẹ́ tó yege. Ẹ̀hẹn, tí wọ́n fi wá yẹ́ yàn sí i pé okay o. Wọ́n á fi yẹ́ yàn sí i àh pé ó ṣe dáadáa, ó dẹ̀, ó ní àṣeyọrí. Ẹ̀hẹn, so àsikò ìgba náà mo ti, mo ti wọ̀ rí.

Kí ni ó máa ń mú ọ rẹ́rìn-ín? Tínú mi bá dùn, màá rẹ́rìn-ín náà ni. Tínú mi bá dùn, pàápàá jùlọ bóyá tí mo bá rí owó, hmmm tí mo bá rí owó, tí owó bá wọlé sínú àkáǹtì mi, ó máa mú mi rẹ́rìn-ín ó sì máa mú kínú mi dùn, ó máa mú kí ayọ̀ mi kó kún. Ṣùgbọ́n tí n bá rí nǹkan tó yẹ pe ó bá pani lẹ́rìn-ín, mo máa ń rẹ́rìn-ín. Ó dẹ̀ lè jẹ́ ìgbà tèmi àti ọmọ mi bá jọ n ṣeré nínú ilé, mo máa ń rẹ́rìn-ín. Ehn mo máa ń rẹ́rìn-ín, èmi ò ó. Oríṣiríṣi nkan ló máa ń pamílẹ́rìn, oríṣiríṣi nkan, mo lè rántí nkan ìmí nígbàmí kí n sì rẹ́rìn, en, oríṣiríṣi nkan ló máa ń pami lẹ́rìn.

Ṣé o jẹ́ ẹni tí kò jẹ ẹran? Àh ìró o, èmi máa ń jẹ ẹran o. Kódà mo ti jẹ ká lọ́wọ́ ọ̀sán yìí gan. Mo máa ń jẹ ẹran, mo máa ń jẹ ẹran, ẹran adìẹ ni mo jẹ lọ́wọ́ ọ̀sán yìí. Mo máa ń jẹ ẹran o, èmi ò kí ń ṣà àwọn ẹni tí ò ń jẹ ẹran. Mo máa ń jẹ ẹran, torí pé ẹran jíjẹ ó dáa lára, o dáa lára, ẹran jíjẹ ó dáa lára. Nítorí náà èmi máa ń jẹ ẹran. Mo máa ń jẹ ẹran dáadáa.

Kí ni o máa ń wọ̀ nígbà tí o bá lọ sùn? Èmi ò ń, èmi ò fẹ́ràn kí ń máa wọ aṣọ sùn dé. Kódà ìgbà mí tí ń bá wà nínú ilé mi, mo máa ń sùn ní, ní ihohò ni. Mo máa ń sùn ní ihohò, ihohò ọmọlúwàbí báyìí. Mo máa ń sùn. Mi ò ń, mi ò ń fẹ́ kí n máa, kí n máa wọ aṣọ sùn yen, ó máa ń ni mí lára tí ń bá sùn. Kí n máa wọ aṣọ sùn, ó máa ń ni mí lára tí ń bá sùn. Ṣùgbọ́n tí bá fẹ́ wọ nǹkan tí mo fẹ́ wọ nǹkan sùn, mo kò máa ń wọ pátá lásán. Tí bá ti wọ pátá, ẹ̀hen, ó ti dá ṣùgbọ́n lára mi níbí owó àyà mi ìwọ, n wọ aṣọ. N wọ aṣọ tí má wọ aṣọ n, ni ró run sùn dáadáa.

Ṣé o jẹ́ ènìyàn tí ó má ń ṣètò ǹkan? Bẹ́ẹ̀ni, mo jẹ́ ènìyàn tó má ń ṣètò ǹkan torí pé kí eeyàn ní ètò ó dára gan. Tí eeyàn bá fẹ́ ní àṣeyọrí to je pé ó fẹ́ ní àṣeyọrí, eeyan gbudọ̀ mọ̀ bi won ṣe ń ṣètò ǹkan. Ohun ló le jẹ́ kó ní àṣeyọrí tó dára. Torí tí eeyàn bá ṣètò ǹkan tó ṣetò ǹkan dára bó ṣe yẹ kó ṣe ṣètò ẹ̀. À, mo má n ṣètò ǹkan o. Tí n bá ní àfojúsùn màá ṣètò bí màá ṣe, bí màá ṣe ṣe kíní yẹ̀n Àfojúsùn mi bí màá ṣe lépa àfojúsùn mi yen, máa ṣètò ẹ̀. Nítorí náà mo má n ṣètò ǹkan.

Yàrá wo nínú ilé rẹ̀ ni o fẹ́ràn jù? Iyàrá tí mo ti máa ń sùn ni. Iyàrá tí mo ti máa ń sùn nínú ilé mi, òhun ni mo fẹ́ràn jù. Mo fẹ́ràn jù torí àwọn tó ń jẹ́ kin, àwọn tó máa ń jẹ́ kí, kí iyàrá kó wún eyàn, kí láti dúró sí, o ń bẹ inú yàrá mi. Ẹ̀rọ amúlé tutù o ń bẹ inú yàrá mi. Ẹ̀rọ móhùnmáwòrán o ń bẹ nínú yàrá mi. Íńtánẹ́ẹ̀tì o ń bẹ nínú yàrá mi. Nítorí náà, inú iyàrá mi, òhun ni mo fẹ́ràn jù nínú ilé mi.

Ṣé o máa ń lo ọwọ́ ọ̀tún tàbí òsì? Ọwọ́ tí mo mọ̀ lọ̀ tó jẹ́ ọwọ́ tí mò ń lò gangan, ọwọ́ ọ̀tún ni. Ọwọ́ ọ̀tún ni, tí n bá fẹ́ jẹun, ọwọ́ ọ̀tún ni mo máa ń lò. Tí mo bá fẹ́ ṣiṣẹ́, ọwọ́ ọ̀tún ni mo máa ń lò. Tí mo bá fẹ́ gbé nǹkan, ọwọ́ ọ̀tún ni mo máa ń lò. Tí n bá fẹ́ ba ọwọ́, ọwọ́ ọ̀tún mo máa ń lò. Gbogbo n ti ẹ̀eyan bá ṣà fẹ́ fi ọwọ́ kan, pé ẹ̀eyan fẹ́ kọ́ ọwọ́ kan ṣe, ọwọ́ ọ̀tún, òun ni mo máa ń lò. Ṣùgbọ́n ìgbà mi mo máa ń lo ọwọ́ òsì, bóyá mo fẹ́ tábà, mo yàgbẹ́ tán, mo wa fẹ́ tábà, mo máa ń lo ọwọ́ òsì fi ń tábà. Bóyá mo ń ṣiṣẹ́ lọ́wọ́ ń gbà mi tó jẹ́ pé mo nílò láti lo ọwọ́ kejì, mo máa ń lo ọwọ́ òsì. Ṣùgbọ́n ọwọ́ tí mo mọ̀ lọ̀ dáadáa tó jẹ́ ọwọ́ tí mò ń lò gangan, òun ni ọwọ́ ọ̀tún.

Ṣé o mọ̀ bí a ti ń se oúnjẹ? Mo mọ oúnjẹ ń ṣe ná. Mo mọ oúnjẹ ń ṣe. Ṣa fẹ́ ro àmàlà ni, ṣa fẹ́ tẹ̀bà ni, ṣa fẹ́ sọ bẹ ni, ọbẹ̀ ẹ̀fọ́ ni àbí ilà álàsẹpọ̀, àbí ẹ́ ọbẹ̀ ṣá, àbí ẹ́ ọbẹ̀ ata, mo mọ ń ṣe. Tó bá jẹ́ ìrẹsì la fẹ́ sè, mo mọ ń ṣe. Tó bá jẹ́ spaghetti la fẹ́ sè, mo mọ ń ṣe. Tó bá jẹ́ iṣu, mo mọ ń ṣe. Ṣa aṣa ló ń jẹ tí mi ò mọ ń ṣe. Mo mọ oúnjẹ ń ṣe dáadáa.

Ṣé o máa ń ṣe ìmúdójúìwọ̀n software rẹ? À mo máa ń ṣe ìmúdójú ìwọ̀n ẹ o. Mo máa ń tọ́jú ẹ̀ dáadáa. Mo sì máa ń ṣe ìmúdójú ìwọ̀n ẹ torí àwọn software kan wà tó jẹ́ pé ó gba jẹ́jẹ́. Ehen, ó gba jẹ́jẹ́, èèyàn ò gbọdọ̀, èèyàn ò gbọdọ̀ lò ní ilòkùlò. Àwọn software kan sì wà tó jẹ́ pé èèyàn gbọdọ̀ lò wọ́n dáadáa tí èèyàn bá fẹ́ rí iṣẹ́ e tí èèyàn fẹ́ gbádùn iṣẹ́ e. Èèyàn gbọdọ̀ lò wọ́n dáadáa. Torí náà mo máa ń ṣe ìmúdójúìwọ̀n software mi.

Báwo ni o ṣe máa ń gba iyin? Ehn, èmi ná, èmi jẹ́, mo jẹ́ ẹ̀dà tó jẹ́ pé tí mo bá ṣe nǹkan fún èèyàn, n fẹ́ kí èèyàn wá máa dúpẹ́ àbí máa gbóríyìn fún mi báyẹn. Torí èmi ò fẹ́ kí ẹ̀dà ẹgbẹ́ mi kó máa rí mi gẹ́gẹ́ bí ọlọ́hun rẹ̀. Èmi ò fẹ́. Nítorí náà tí èèyàn bá ni oun fẹ́ gbóríyìn fún mi, màá gbà. Ṣùgbọ́n ibi tí mo ti máa ń fẹ́ràn kí n gba oríyìn, òun ni tí mo bá ṣiṣẹ́, ẹhẹ́n, tí mo bá ṣiṣẹ́ kí ẹ gbóríyìn fún mi tí mo bá ṣiṣẹ́. Kí wọ́n ní, “kú iṣẹ́ ni mọ́ mú oriṣẹ́ yá”. Ẹhẹ́n. Tí èèyàn bá ṣiṣẹ́ tí wọ́n bá ń gbóríyìn fún, orí ẹni náà ó maa wú láti lè tún fi lè ṣe dáadáa si. Ehn, nítorí náà ẹhẹ́n. Wọ́n kú pé tí n bá wá ṣe èèyàn lóore, lẹ́yìn pé kí èèyàn kó dùpẹ́ pé "o ṣe", ṣùgbọ́n, kí wọ́n máa ki mi, kí wọ́n máa gbóríyìn, no ẹ mi ò, irú nǹkan báyẹn emi ò fẹ́.

Ṣé o máa ń kọ ìwé pẹ̀lú ọwọ́? À, ṣe bi òwọ́ náà la fi ń kọ ìwé? Tí èyàn bá fẹ́ kọ ìwé, ọwọ́ náà ni èyàn fi máa ń kọ. Tí èyàn bá ti fi bíró ṣọwọ́, èyàn á, èyàn á kọ. Ọwọ́ náà ni èyàn fi máa ń kọ ìwé. Kó tẹ́ẹ́ tó wá dí pé èyàn máa sọ pé èyàn fẹ́ lọ tẹ̀ sórí ayárabíàṣà. Ẹ̀hẹ̀, eeyan a ti kọkọ Kọ́ná ni àkọsílẹ̀. Mo máa ń fi ọwọ́ mo máa ń fi ń kọ ìwé.

Báwo ni o ṣe máa ń ka, báwo ni o ṣe máa ń kí àwọn ènìyàn? À, ó lojú, ó lojú, ó lojú àwọn ènìyàn to jẹ́ pé bí eeyan ṣe máa ń kí wọn. Tó bá jẹ́ ẹni tó bá dàgbà jù mí lọ, tó bá jẹ́ boya bii bàbá mi, màá dọ̀bálẹ̀ màá kí wọn. Tó bá jẹ́ ìyá mi, màá dọ̀bálẹ̀ màá kí wọn. Tó bá jẹ́ àwọn àgbàlagbà, tó jẹ́ ẹgbẹ́ bíi àwọn òbí tó bí mi, màá dọ̀bálẹ̀ màá kí wọn. Tó bá jẹ́ pé boya bii àwọn ẹ̀gbọ́n, ẹhẹ́n àwọn ẹ̀gbọ́n, mọ àwọn ẹ̀gbọ́n mii wá to je pe, mo máa ń dọ̀bálẹ̀ kí, àwọn ẹ̀gbọ́n mi wá to je pe mo máa tẹ̀ kí. Tó bá jẹ́ ẹgbẹ́ mi, màá bá owọ́ kí ni, màá bá, màá bá owo kí. Tó bá ṣì jẹ́ ọmọ inu mi, màá bá owọ́ kí.

Ọjọ́ ọdún wo ni o fẹ́ràn jù? A, irú ọdún tó ń bọ̀ lọ́nà báìbàì, ọdún tó ń bọ̀ lọ́nà báìbàì, ọdún Kérésì. A, mo fẹ́ràn ẹ̀ gan ni. Torí ọdún adìẹ ni, ọdọ ọdún adìẹ òun ni ọdún Kérésì. Àsìkò ìgbà yẹn, eyan máa ń rí adìẹ jẹ dáadáa, eyan máa ń rí adìẹ jẹ dáadáa. Nítorí náà ọdún tí mo fẹ́ràn jù, òun ni ọdún Kérésì.

Kí ni ìmọ̀ tuntun tí o fẹ́ kọ́? Mo fẹ́ kọ́ bón ti ṣe máa ń ṣe Camera. Bón ti ṣe máa ń ṣe Camera. Mo fẹ́, mo fẹ́ kọ̀. Mo fẹ́ ko mọ́ ìmọ̀ nǹkan tí mo mọ̀, mọ́ ìmọ̀ tí mo ní. Mo fẹ́ kọ̀. Mo sì tún fẹ́ kọ́ ìmọ̀ solar, ìtàn sí òòrùn. Mo fẹ́ kọ̀. Àwọn nǹkan méjèèjì yẹn ó wù mí kí ń mo ń ṣe. Mo fẹ́ kọ̀.

Ṣé o máa ń pa àwọn fáìlì rẹ pamọ́? Bẹ́ẹ̀ni, mo máa ń pa àwọn fáìlì mi pamọ́ torí ọjọ́ ọ̀la, torí àwọn fáìlì yẹn wọ́n máa ń wúlò lọ́jọ́ ọ̀la. Tí èèyàn bá sì fi pamọ́, tí èèyàn ò fi síbi tó dára, tí èèyàn ò fi pamọ́, tó bá wá lọ́jọ́ ọ̀la tí èèyàn bá nílò rẹ̀, wàhálà ni mọ́ ń dì fún èèyàn. Tí èèyàn bá ṣẹ̀ lọ́ di pé èèyàn náà wa káàkiri tí èèyàn ò mọ ibi tó fi sí. Ṣùgbọ́n mo máa ń ṣètò fáìlì mi dáadáa, mo sì máa ń fi wọn, máa ń fi pamọ́ nítorí ọjọ́ ọ̀la, torí ọ̀pọ̀ nínú wọn ló máa ń wúlò ní ọjọ́ ọ̀la.

Ṣé o máa ń wo àwọn ètò tẹlifíṣàn? Mo máa ń wòó dáadáa. Àwọn ètò tẹlifíṣàn mo máa ń wòó dáadáa, dáadáa. Bí i àwọn bí ètò NTA, ètò BCOS, bóyá bí i ètò ìròyìn, ètò mo máa ń wòó ran tó máa ń, tó máa ń ṣe. Mo máa ń wòó ètò tẹlifíṣàn dáadáa. Ètò tẹlifíṣàn mo máa ń wòó dáadáa. Mi ò fi ń ṣe rẹ. Tí n báa ti dé láti ibi iṣẹ́ lójoojúmọ́ mo máa tan tẹlifíṣàn mi mo sì máa ń wo ètò lórí ẹ̀.

Oṣù wo nínú ọdún ni o fẹ́ràn jù? Oṣù tán bímini, oṣù Júláì. Oṣù Júláì oṣù tán bímini, òun ni oṣù tí mo fẹ́ràn jù nínú ọdún. Òun ni mo fẹ́ràn jù. Oṣù ta bí mi, òun ni mo fẹ́ràn jù. Oṣù ta bí mi, òun ni mo fẹ́ràn jù. Ọjọ́ kẹ́rin nínú oṣù Júláì, òun ni ọjọ́ ta bí mi. Gbogbo ìgbà tí n bá ti ń ṣe ọjọ́ ìbí, òun ló máa ń jẹ́ kí inú mi dùn, òun ló sì jẹ́ kí n fẹ́ràn oṣù náà jù.

Ṣé o máa ń pa owó pamọ́? Mo máa ń pa owó pamọ́ o. Eeyẹn gbọdọ̀ ní àpamọ́, eeyan gbọdọ̀ ní àpamọ́ owó, eeyan ò gbọdọ̀ máa fọwọ́ mẹ́wẹ̀ẹ́wá jẹun. Tí ẹeyan bá fọwọ́ mẹ́wẹ̀ẹ́wá jẹun, nnkan á ṣè eeyàn lọ́jọ́ iwájú. Nǹkan máa ṣe èeyàn lọ́jọ́ iwájú. Mo máa ń pa owó pamọ́ o. Mo máa ń pa owó pamọ́. Mo ní àwọn àjọ tí mo máa ń dá lóṣooṣù. Mo sì ní ilé ìfowópamọ́ tí mo máa ń fi owó sí. O kódà ó ní, ó ní, ó ní, ó ní ilé ìfowópamọ́ kan tó jẹ́ pé ójoojúmọ́ tí wọ́n máa ń yọ nínú àkáùntì mi láti máa fi owó pamọ́. Kí èèyàn máa fi owó pamọ́ o dára gan. Èèyàn fi ń ṣètò ọjọ́, ọjọ́ ọ̀la rẹ̀ sílẹ̀ ni. Ọjọ́ iwájú èèyàn ni èèyàn fi ń ṣètò kalẹ̀.

Báwo ni o ṣe máa ń bá àwọn oníbàárà sọ̀rọ̀? Àwọn oníbàárà eeyan máa ń farabalẹ̀, ń bá oníbàárà sọ̀rọ̀ ni. Tí mo bá fẹ́ bá oníbàárà sọ̀rọ̀, mo máa ń farabalẹ̀ ń bá wọn sọ̀rọ̀. Ó jẹ́ pé ìgbà mí wà tó jẹ́ pé oníbàárà mi máa ṣe ohun tó máa mú inú bíyan, ṣùgbọ́n eeyan ò gbọdọ̀ fi inú, eeyan ò gbọdọ̀ fi pẹ̀lú bí inú ṣe ń bíyan yẹn, eeyan ò gbọdọ̀ fi bá wọn sọ̀rọ̀ bẹ́ẹ̀. Nítorí teẹyan bá fi bá wọn sọ̀rọ̀ bẹ́ẹ̀, eeyan lè sọ̀ru oníbàárà yẹn nù. Tí eeyan bá sì ti sọ̀rọ̀ oníbàárà bá yẹn nù, tí eeyan sọ oníbàárà nu, báwo leeyan ṣe fẹ́, báwo leeyan ṣe fẹ́ níí, báwo ni eeyan ṣe fẹ́ ta ta jà, báwo leeyan ṣe fẹ́ lákójọ? Nítorí náà, ìyẹn máa ń, mo máa ń fi ara balẹ̀ fi ń bá oníbàárà sọ̀rọ̀.

Ṣé o fẹ́ràn àwọn àlọ́ apanilẹ́rìn? Bẹ́ẹ̀ni, mò máa ń fẹ́ràn àwọn àlọ́ apanilẹ́rìn. Mo rántí ìgbà tá wà kékeré, há! Nígbà tí Nàìjíríà ṣi fi dá, tí òtí sí wàhálà báyìí. A máa ń, o láwọn ọ̀ní tó bá ti dalé alẹ́, a máa ń ṣe àlọ́, a máa ń pa àlọ́. Ọ̀nikàlúkú a ti ní àlọ́ tó máa pa. Alẹ́ tó meta ká tó merin, a jòkòó sórí ẹní, a wá máa pa àlọ́. Àwọn àlọ́ tí máa ń pani lẹ́rìn, oun la máa pa.

Ìgbà mélòó ni o máa ń fọ eyín lojọ́júmọ́? Ẹ̀ẹ̀méjì òun ni mo máa ń fọ eyín. Máa fọ eyín ní àárọ̀, mà sì tún fọ ní ìrọ̀lẹ́ tí n bá dé láti ibi iṣẹ́. Nítorí oúnjẹ tí èèyàn bá ti bá jẹ sùn, tó bá di òwúrọ̀ tí èèyàn bá fẹnu yóò ma rùn. Tí èèyàn bá di ẹnu gan, tí èèyàn kò di ẹnu pọ̀, tí èèyàn ò sọ̀rọ̀ rárá fún bíi wákàtí mélòó, nígbà tó bá máa sọ̀rọ̀ sí ẹnu yen a bú tì ní. A a rùn nítorí náà àárọ̀ tí n bá jí màá fẹnu, tí má sì ti délé gbogbo ohun tí mo ti jẹ lọ́jọ́ yẹn tó bá ti di alẹ́ kí n tó sùn màá tún fẹnu. Màá fẹnu kí n tó jẹ oúnjẹ alẹ́, màá fẹnu kí n tó jẹ oúnjẹ alẹ́. Ẹ̀ẹ̀méjì lójojúmọ́ ni mo máa ń fẹnu.

Ṣé o fẹ́ràn ìmọ̀le òwúrọ̀ tàbí ìrọ̀lẹ́? Méjèèjì mo fẹ́ràn. Méjèèjì mo fẹ́ràn. Tí ilẹ̀ bá mọ́, inú èèyàn á dùn pé èèyàn tun rí ọjọ́ mi, ọjọ́ ire láyọ àti àlàáfíà. Tó bá sì di ìrọ̀lẹ́ náà, tó di ìrọ̀lẹ́, inú èèyàn ó mọ̀ dún pé, à iṣẹ́ ọjọ́ yẹn ti parí, àsìkò láti lọ sinmi ló ti dé yii Nítorí náà méjèèjì ni mo fẹ́ràn. Kò sí eyii tí mo lè yà sọ́tọ̀ pé bóyá eleyii mi ò fẹ́ràn eleyii, mo fẹ́ràn eleyii. Méjèèjì mo fẹ́ràn. Méjèèjì ni mo fẹ́ràn.

Ṣé o ti lé ẹnikan kúrò ní iṣẹ́ rí? Rárá o. Mi ò lẹ́ ẹnikan, mi ò lé èèyàn rí kúrò níbi iṣẹ́ rí o. Mi ò lè èèyàn rí, kí n ṣe, kò sí nínú wa mi, kò sí nínú ìwà mi pé kí n wá lé èyàn kúrò níbi iṣẹ́ tàbí lẹ́nu iṣẹ́. Torí èmi ò kín fẹ́ gba oúnjẹ, kò da kí èèyàn gba oúnjẹ lẹ́nu ọmọlàkejì, kò da. Torí tí èèyàn bá lé èèyàn kúrò lẹ́nu iṣẹ́, èèyàn fẹ́ gba oúnjẹ kúrò lẹ́nu ẹ̀ nìyẹn. Nítorí náà kò sí nínú ìwà àti ìṣe èmi kí n lé'eyàn kúrò lẹ́nu iṣẹ́, ìn sì lé'eyàn kúrò lẹ́nu iṣẹ́ rí.

Ìgbóná jẹ́jẹ́ irú wo ni o fẹ́ràn nínú ìyàrá rẹ? À, AC ni o. Mo fẹ́ràn AC nínú yàrá mi. Mo fẹ́ràn AC nínú ìyàrá mi ju faanu lọ. Ṣùgbọ́n nígbà mi faanu bí faanu ṣe mo ń dún, ó máa ń mú kí oorun kó máa kó máa kun. Wọ́n mo ń jẹ́ kí n gbádùn oorun. Ṣùgbọ́n èyí tí mo fẹ́ràn jù óun ni AC. AC ni mo fẹ́ràn jù.

Báwo ni ìbáṣepọ̀ rẹ pẹ̀lú olórí iṣẹ́ rẹ? Ìbáṣepọ̀ tó mọ́ tó dán náà ló wà láàrin wa. Ìbáṣepọ̀ tó dán, òhun ní n bẹ láàrin wa. Kò sí wàhálà, kò sí dà, kò sí jà, kò sí ìdààmú láàrin wa. Ìbáṣepọ̀ tó dánmọ́rán tó yẹ kí ọ̀gá tí ó yẹ kí ọmọ iṣẹ́ kó ní sí ọ̀gá, òhun ni mo ní pẹ̀lú olórí iṣẹ́ mi.

Báwo ni o ṣe máa ń ran àwọn ènìyàn lọ́wọ́? Báwo ni o ṣe máa ń ran àwọn ènìyàn lọ́wọ́? Téyàn bá ti, téyàn bá nílò ìrànlọ́wọ́ mi mo máa ń ṣe. Ìrànlọ́wọ́ mi tó bá wà ní, tó bá wà ní kàwọ́ mi láti ṣe fún ẹni náà mo máa ń ṣe. Ìrànlọ́wọ́ tí mo bá ní láti ṣe tó bá jẹ́ ìrànlọ́wọ́ owó tí n bá ní màá ṣe. Tó bá jẹ́ ìrànlọ́wọ́ pé ká bá èèyàn sọ̀rọ̀ tí n bá ní mọ̀ ẹ́ màá ṣe. Irú ìrànwọ́ tẹ́ní yẹn bá fẹ́ tó bá ṣà ti le jẹ́ ìrànwọ́ tó je pé mo ní lọ́wọ́ tí mo lè ṣe, mo máa ń ṣe fún yan. Ṣùgbọ́n ìrànlọ́wọ́ tí n bá ti ní lọ́wọ́ àbí tí mi i ní ká pà e, èmi ò kí n, mi ò kí ń ṣe.

Báwo ni o ṣe máa ń yan àwọn alábàáṣiṣẹ́ pọ̀? Báwo ni o ṣe máa ń yan àwọn alábàáṣiṣẹ́ pọ̀? Bí mo ṣe máa ń yan àwọn alábàáṣiṣẹ́ pọ̀. Tí èmi bá fẹ́ bá èèyàn ṣiṣẹ́, èmi ò ń wá ẹni tó bá máa ń ṣe ìmẹ́lẹ́ lẹ́nu iṣẹ́ mi ò ń bá wọn ṣiṣẹ́. Ẹni tó bá ya ọ̀lẹ, èmi ò ń bá wọn ṣiṣẹ́. Ẹni tó bá sì ya òrójú tí n mán rójú, èmi ò ń bá wọn ṣiṣẹ́. Nítorí náà, tí n bà fẹ́ bá èèyàn ṣiṣẹ́ tí mo fẹ́ yan àwọn èèyàn tí màá bá ṣiṣẹ́ ẹni tí mo mọ̀ pé kò kí ń rójú, ẹni tí mo mọ̀ pé kò kí ń ṣe ọ̀lẹ́, ẹni tí mo sì mọ̀ pé ẹjọ́ rẹ̀ ò kí ń pọ̀ jú lẹ́nu iṣẹ́. Torí emi ò fẹ́ kí ẹjọ́ kó máa pọ̀ jú nígbà tí èèyàn bá ń ṣiṣẹ́. Ẹni tí ó bá sì jẹ́ pé eré ò kí ń pọ̀ jú, tí eré ò kí ń tí ò tí eré ò ń pọ̀ jú lẹ́nu iṣẹ́. Àwọn irú àwọn tí mo máa ń bá ṣiṣẹ́ nìyẹn.

Ẹgbẹ́ eré ìdárayá wo ni o fẹ́ràn? Ẹgbẹ́ eré ìdárayá wo ni o fẹ́ràn? A! Egbẹ́ Chelsea ni oh. Ẹgbẹ́ Chelsea, àwọn ẹgbẹ́ tí máa ń gbá bọ́ọ̀lù, ẹgbẹ́ Chelsea, òun ni mo fẹ́ràn jù. Kódà àwọn ni mò ń ṣe àtìlẹ́yìn fún. Ẹgbẹ́ Chelsea òun ni mò ń ṣe àtìlẹ́yìn fún. Mo fẹ́ràn wọ́n gan. Mo fẹ́ràn wọ́n torí àwọn, àwọn, àwọn, àwọn àsìkò kan wà, to jẹ pé wọ́n ti mú inú mi dùn sẹ́yìn. Torí náà mo fẹ́ràn wọ́n. Mo fẹ́ràn ẹgbẹ́ Chelsea.

Ibo ni o máa ń fi kọ́kọ́rọ́, kọ́kọ́rọ́ rẹ sí? Ibo ni o máa ń fi kọ́kọ́rọ́ rẹ sí? A! Mo máa ń fi kọ́kọ́rọ́ mi sápò náà ni tàbí kí n fi sí báàgì tí n bá gbé lọ ibi iṣẹ́. Báàgì àbí àpò tí n bá gbé lọ ibi iṣẹ́, òun ni mo máa ń fi kọ́kọ́rọ́ mi sí. Ìbẹ̀ mo máa ń fi sí, torí kò sí ibi tí mo fẹ́ ni mo fẹ́ fi kọ́kọ́rọ́ pa'mọ́ sí ni ile. Nítorí kò sí ẹni tí mo fẹ́ sọ pé bóyá ó ń bọ̀ àbí tó fẹ́ wọlé tó nílò kọ́kọ́rọ́ láti le wọlé tí màá wá fi kọ́kọ́rọ́ sílẹ̀ fún un nílé. Nítorí náà tí n bá ṣe ti ilẹ̀kùn mi tí n bá fẹ́ jáde, ninu kí ń fi kọ́kọ́rọ́ mi sápò tàbí kí n fi sínú báàgì tí n bá máa gbé lọ ibi iṣẹ́.

Nígbà wo ni o máa ń fọ ọkọ̀ rẹ? Nígbà wo ni o máa ń fọ ọkọ̀ rẹ? Bó ti lè jẹ́ pé mio tí ní ọkọ̀ tí mò ń lò báyìí, mi tí ra ọkọ̀. Ṣùgbọ́n tí n bá ní ọkọ̀, àsìkò ìgbà tí mò n lè máa fọ ọkọ̀ mi náà ni, ètò ọ̀sẹ̀ bá parí. To ọ̀sẹ̀ bá parí, òun ni mo máa, ni mo lè máa fọ ọkọ̀ mi, torí mi ò lè máa fọ ọkọ̀ lọ́jọ́, lọ́jọ́ iṣẹ́. Mi sì le ráyè láti gbé lọ sí ibi tí wọ́n ti máa ń fọ ọkọ̀ lọ́jọ́ iṣẹ́. Nítorí náà tó bá ti di ìparí ọ̀sẹ̀, ìparí ọ̀sẹ̀, òun ni mò n lè máa ráyè pé mo gbé ọkọ̀ lọ fọ àbí kí n fọ fúnra mi.

Ṣé o máa ń fi ìpara sára? Ṣé o máa ń fi ìpara sára? Mo máa ń fi ìpara sára ná. Kò sí ìgbà ìgbà tí n bá ti wẹ̀ tán tí mo nu ara. Dandan ni kí n fi ìpara fi para. Tí mi ò bá fi ìpara para, kò sí bí àwọ̀ mi ṣe fẹ́ máa dán, kò sí sí bí àwọ̀ mi ṣe máa ma jọ̀lọ̀. Nítorí náà, tí n bá ṣe wẹ̀ tán, tí mo, tí mo nu ara mi, tí mo ti nu omi kúrò lára, mo máa ń fi ìpara sára. Máa pa gbogbo ara mi láti orí títí dé àtẹ́lẹsẹ̀. Máa pa kí ó tó di pé màá wọ aṣọ tí màá wọ̀ jáde.

Ìgbà mélòó ni o máa ń jẹ́ kí fóònù rẹ gboná? Ìgbà mélòó ni o máa ń jẹ́ kí fóònù rẹ gboná? À, bí ọwọ́ títẹ̀ bá ṣe dùn sí i ni. Bo ṣe jẹ́ pé fóònù tí mò ń lò kì ń ṣe fóònù tó jẹ́ pé ó máa ń ṣàdédé gboná. Ẹ̀hẹn, kì í ṣe fóònù tí ń kàn máa ń ṣàdédé gboná. Kódà n tó fi má mú mi tí mo tẹ fóònù mi tó fi wá bẹ̀rẹ̀ sí ní gboná. À, a jẹ́ pé mo ti, mo ti lo wákàtí púpọ̀ lórí ẹ̀. Bo ya mó ti lo bí i wákàtí mẹ́ta sí mẹ́rin sí márùn-ún gan, tó jẹ́ pé mo dẹ̀ ń tẹ̀ ni, kò sì mí ò fi lọ́rùn lé ẹ̀, tó jẹ́ pé mò ń tẹ̀, mò ń tẹ̀ sá. Ẹ̀hẹn, ìgbà yẹn ni ó tó ṣe a máa gboná díẹ̀díẹ̀. Tó bá rẹ̀ ti di pé ó ń gboná díẹ̀díẹ̀ tí mo tí ń rí pé ó ti ń gboná díẹ̀díẹ̀, mà á jẹ́ kó sinmi. Tó bá sì ti sinmi tán, màá tún gbé nǹkan mi.

Ṣé o máa ń kọ lẹ́tà fún àwọn ènìyàn? Ṣé o máa ń kọ lẹ́tà fún àwọn ènìyàn? Bẹ́ẹ̀ni, mo máa ń kọ lẹ́tà fún àwọn ènìyàn. Àwọn ènìyàn tó bá fẹ́ fi lẹ́tà fi ránṣẹ́ sí àwọn olólùfẹ́ wọn àbí àwọn èyàn wọn bí ẹbí, bí ará, bí ọ̀rẹ́, boya lẹ́ta ta fẹ́ fi gbaṣẹ́. Mo máa ń bá àwọn ènìyàn kọ́, mo máa ń bá àwọn ènìyàn kọ́, pàápàá jùlọ boya àwọn àgbàlagbà àbá àwọn ọmọ tó fẹ́ fi lẹ́tà fi ránṣẹ́ sí àwọn òbí wọn nílé lóko. Mo máa ń bá àwọn ènìyàn kọ́, àbá àwọn àgbàlagbà tó wà lóko tó fẹ́ fi lẹ́tà fi ránṣẹ́ sọ́mọ wọn ní ìgboro. Tí wọ́n bá bẹ̀ mí wí pé kí n bá wọn kọ lẹ́tà, màá bá wọn kọ́.

Báwo ni o ṣe máa ń tọ́jú ara rẹ? Báwo ni o ṣe máa ń tọ́jú ara rẹ? Mo máa ń jẹun tó da síra mí lára ni o. Àṣìkò tó bá yẹ kí n jẹun, màá jẹun. Àṣìkò tó bá dẹ yẹ kí n mu, màá mu. Àṣìkò tó bá yẹ kí n mu omi àbí kí n mu ohun tó dára sí ayé mi, màá mú. Mo sì máa ń fẹ́ràn kí n máa sinmi. Ẹ̀hẹn, tí n bá ti ṣiṣẹ́ tán lójoojúmọ́, mo máa ń fẹ́ràn kí n máa sinmi. Torí ara tó bá ṣiṣẹ́ náà ó fẹ́ràn kó sin-- ó dára kó sinmi. Nítorí náà bí mo ṣe maa ń tọ́jú ara mi nìyẹn. N ma jẹun tó dára síra mí lára, n sì kí n dúró pé ìgbà tí àìsàn bá tó ṣe mí kí n tó lo òògùn. Ẹ̀hẹn. Mo máa ń lo òògùn kó tó dí pé ẹ́, boya àìsàn mú mi mọ́lẹ̀ àbí irọ́, mo máa ń lo òògùn náà.

Ṣé o máa ń gbé àpò ẹ̀yin? Sé o máa ń gbé àpò ẹ̀yin? À, àpò ẹ̀yin ló ṣòro àti gbé o. Mi ò gbé ríná, mi ò gbé àpò ẹ̀yin rí. Ṣùgbọ́n tí wọ́n bá gbé àpò ẹ̀yin sílẹ̀ tán ní kí n gbé, mo lè gbé. Ẹ ó gba sùúrù àti ìfarabalẹ̀. Torí tí ẹ ò bá farabalẹ̀, èèyà lọ fọ́ ẹ̀yin. Tí ẹ bá sì fọ́ ẹ̀yin, ẹ̀yin jẹ́ gbèsè nìyẹn. Nítorí náà, mi ò gbé àpò ẹ̀yin rí. Ṣùgbọ́n mo lè gbé. Tí bá sì ti fẹ́ gbé, màá fi ara balẹ̀. Òhun ni màá fi gbé àpò ẹ̀yin náà kí ẹ̀yin má bàá jẹ́ gbèsè.

Data tó má n lò lọ́sọ̀ọ̀sẹ̀ pọ̀ tó, data tó má n lò lọ́sọ̀ọ̀sẹ̀ pọ̀ tó, ó pọ̀ o. Data tí mo má n lò lọ́sẹ́ ọ̀sẹ̀ kó dà taba máa sí ní iye, ní iye owó, owó orílẹ̀ èdè wa. Kó dà o mọ́n tó bí ẹgbẹ̀rún mẹ́ta si ẹ́gbẹ̀rún mẹ́rin tí mo má n lò lọ́sẹ́ ọ̀sẹ̀. Ìṣọwọ́ tí data fi ń tán lẹ́nu jọ́ mẹ́ta yìí kìí ṣe kékeré, kìí ṣe kékeré. Data kò mọ̀ yóò kò mọ̀ tán fàlàfolo ni, yóò mọ̀ tán fàlàfolo. Tí n bá ṣe oní ẹgbẹ̀rún mẹ́ta kó dà o lè mọ́ gbé mi fún ọ̀sẹ̀ kan, o lè mọ́ gbé mi fún ọ̀sẹ̀ kan. Tí n ma wa máa yọ data lò.

Ṣé o máa ń fi aṣọ ìbora bo ara nígbà tí o bá sùn? A! Kò mọ̀ mí lára o kí ń máa fi aṣọ ìbora bora nígbà tí mo bá sùn. Kò mọ̀ mí lára ṣùgbọ́n o mọ́ ìyàwó mi lára. Sugbon ẹ̀ẹ̀kọ̀kan mo máa ń fi aṣọ ìbora bora tí mo bá sùn. Boya tó tutù bá mú, tó tutù bá mú mi tí gbogbo ẹ̀ bá tutù ṣùgbọ́n tó bá jásìkó oru mi ò ń fi aṣọ ìbora bora o. Mi ò ń fi aṣọ ìbora bora ṣùgbọ́n tó bá jásì kó otutù, mo máa ń fi aṣọ ìbora mo máa ń fi bo ara mi kí òtútù má bàa wọlé sí mi láya. Kó má bàa di òtútù àyà fún mi tí mo bá fẹ́ sùn màá fi aṣọ ìbora bora nínú àsìkò òtútù ṣùgbọ́n nínú oru mi ò kí ń fi aṣọ ìbora bora o.

Nígbà wo ni o máa ń fọ aṣọ? Ìparí ọ̀sẹ̀ ohun ni mo máa ń fọ aṣọ mi, torí ìparí ọ̀sẹ̀ náà ni mo lè ráyè àti lè fo aṣọ. Mi ò kí ń fọ aṣọ ní ọjọ́ láàrín ọ̀sẹ̀ tó jẹ́ ọjọ́ iṣẹ́. Mi ò kí ń fọ aṣọ torí pé ààyè láti lè fọ aṣọ kò sí. Kò sí ààyè àti fọ aṣọ láàrín ọ̀sẹ̀. Sugbon tó bá ti di ìparí ọ̀sẹ̀ bí i ọjọ́ Sátidé àbí ọjọ́ Súnday, mo máa ń fọ, ìgbà yen náà ni mo lè ráyè àti lè ní mo fọ aṣọ mi.

Ṣé etí rẹ dára? Ṣé etí rẹ dára? Etí mi dára o. Kódà bí eyan bá yọ́ ṣó, níbi tí mo bá wà, màá gbọ́. To bá rọra sọ̀rọ̀ kẹ́lẹ́kẹ́lẹ́, màá gbọ́. To bá rọra yọ́ kẹ́lẹ́ pé ó fẹ́ yọ́ wọlé, màá gbọ́. Etí mi dára gan ni. Etí mi ó dára. Ó máa ń gbọ́rọ̀ dáadáa. Kódà kí mo sun gbà mí táyán bá ń rìn tó ń rìn nílẹ̀lẹ́, màá gbọ́. Látoju orùn o, màá gbọ́ pé ayán ń rìn nílẹ̀lẹ́. Nítorí náà etí mi dára.

Ṣé o fẹ́ràn iṣẹ́ ìta gbangba? Sé o fẹ́ràn iṣẹ́ ìta gbangba? Kò sí ibi táyé mi ò tí lè ṣiṣẹ́. Bo ṣe inú ilé, bo ṣe inú kọ̀rọ̀, bo ṣe inú yàrá, bo ṣe ìta gbangba, kò sí ibi tí mi ò tí lè ṣiṣẹ́. Kódà iṣẹ́ tí mò ń ṣe lọ́wọ́ gan iṣẹ́ ìta gbangba ni. Iṣẹ́ tó jẹ́ pé iṣẹ́ ìta gbangba lati máa, lati máa sábà ń ṣiṣẹ́. Iṣẹ́ ìta gbangba, n-mo n máa ń ṣe, mo fẹ́ràn ẹ, mo fẹ́ràn ẹ, ṣùgbọ́n àsìkò tí ó kàn máa ń ni mí tó máa nira díẹ̀ ni tí òòrùn bá jáde. Ìgbà náà, òun ló máa ń nira. Niṣẹ́ ìta gbangba máa ń nira.

Báwo ni o máa ń ṣe, lo má, o máa ń ṣe àjọyọ̀ ọjọ́ ìbí rẹ? Báwo ni o máa ń ṣe àjọyọ̀ ọjọ́ ìbí rẹ? Mi ò n ṣe é púpọ̀ náa. Tí n ba ti ri ọjọ́ náà tí mo sì ti gbàdúrà láárọ̀ tí mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run tó tún jẹ́ kí n rí ọdún mii láyọ àti àlàáfíà. Pátápátá e, máa ṣe àjọyọ̀ ẹ̀ pẹ̀lú èmi àti àwọn ẹbí mi. Pápapọ̀ èmi, ìyàwó mi, ọmọ mi àti ìyá mi, t'ajọ, t'ajọ wà nílé, t'ajọ ń gbé nílé, a ṣàjọyọ̀ ẹ̀ láàárin ara wa. Kì í ṣe nǹkan tó máa ń, tó máa ń pa ariwo torí emi ò n fẹ́ nǹkan ariwo, kí nǹkan ariwo kó wọ́pọ̀, mi ò n fẹ́. Nkan bonkẹ́lẹ́, maa kan rora ṣe kékeré ni, kì í ṣe pé màá wá ṣe ní níńlá.

Ṣé o máa ń lọ sí ilé ìjọsìn? Mo máa ń lọ sí ilé ìjọsìn. Bí bá ti di ọjọ́ Sunday, òun ni ilé ìjọsìn mọ̀ mi lára láti máa lọ. Ẹ̀kọ̀ọ̀kan òun ni mo máa ń lọ ilé ìjọsìn láàárín ọ̀sẹ̀. Ẹ̀kọ̀ọ̀kan kò mọ̀ mi lára. Pé mo lọ ilé ìjọsìn láàárín ọ̀sẹ̀ kò mọ̀ mi lára, kìí ṣe tó mọ̀ mi lára. Kò mọ̀ mi lára. Ṣùgbọ́n ìparí ọ̀sẹ̀ tó jẹ́ ọjọ́ ìsinmi, ọjọ́ Sunday, mo máa lọ, mo máa lọ sí ilé ìjọsìn.

Irú orin wo ni o ń fẹ́ràn gbọ́? Irú orin wo ni o fẹ́ràn gbọ́? À, ooo, bá sìkò bá ṣe rí sí ni, bí àsìkò bá ṣe rí sí lára mi, àwọn ìgbà kan wa tó jẹ́ pé mo máa ń fẹ́ràn kí n gbọ́ orin, orin Ọlọ́run. Tẹ́ jẹ̀ ti ara, ti ara mi nílò lásìkò náà, tí ó sì ṣe dédé lára mi. Bẹ́ẹ̀ ni, àwọn àsìkò kan wà tẹ́ pé yóò wù mí láti gbọ́ orin àwọn tàkasúùfe. Hmmm. Ṣùgbọ́n tí màá máa ní kí n ṣe àfiwé méjèèjì tí mo lè ní mo fẹ́ràn jù, mo fẹ́ràn jù, mo fẹ́ràn kí n máa gbọ́ orin ọlọ́run, orin tó ẹ́ pé ó máa ń ní orin jùn, tó máa ń ní tún gbá. Tó máa ń ní àwọn, àwọn ìlù gangan nínú. Ẹ̀hẹ́n. Mo máa ń fẹ́ràn torí àwọn orin tó ṣe ń jó sí, mo máa ń fẹ́ràn rẹ̀.

Ṣé o fẹ́ràn ra oúnjẹ ní òpópónà? Ṣé o fẹ́ràn ra oúnjẹ ní òpópónà? Eh, mo fẹ́ràn atí máa ra oúnjẹ lópópónà. Bé bí bá ṣe ń pa mí ibi tí máa ti rí oúnjẹ tó ń jẹ́ náà bá ti ṣe à ti da, òun ni ti tẹ mí. Kódà ibi tí mo ti máa ń rún oúnjẹ lójoojúmọ́ tí máa ti wá ibi iṣẹ́ òpópónà ló wà, ojú ọ̀nà ló wà. Oúnjẹ, oúnjẹ, oúnjẹ arábìnrin náà sì dà, ó da lẹ́nu láti jẹ, ó da ní jíjẹ. Nítorí náà, tó bá jẹ́ ojú ọ̀nà lóúnjẹ wà, tóúnjẹ bà, tó bá, tó bá jẹ́ ojú òpópó ojú oúnjẹ wà ní o òpópónà àbí ó wà ní kọ́rọ̀, tó bá ṣàtijó oúnjẹ tó da, kò sí ibi tí ń ti lè rún oúnjẹ.

Ṣé o fẹ́ràn yíya àwòrán? Ṣé o fẹ́ràn yíya àwòrán? À, mi ò fẹ́ràn kí ń máa ya àwòrán o, torí ojú má ń tì mí. N sí kí ń dá nínú, nínú àwòrán. N ò mọ̀ bó ṣe ń ya àwòrán. N kì n, n kìí rẹwà nínú àwòrán. Mi ò kí ń rẹwà. Nítorí náà, mi ò fẹ́ràn kí ń má a ya àwòrán. Bí bá dé ibi tí bá ti ya àwòrán, kọ́ dá bon bá pè mí gan àgìdí àbí àgìdí ni mo fi má ń ya àwọn imi tí mo má ń ya. Ayé ìgbà kan mo fẹ́ràn ṣùgbọ́n nísìń, mi ò, mi ò fi bẹ́ fẹ́ràn mọ̀

Nígbà wo ni o máa ń ra epo fún ọkọ̀ rẹ? Nígbà wo ni o máa ń ra epo fún ọkọ̀ rẹ? Tépo bá ti fẹ́ tánnu ẹ̀ náà ni. Tepo bá ti fẹ́ tán nu ẹ̀ tó ń tanná, màá ra epo. Ìgbà mí sì wà tó jẹ́ pé mi ò ń dúró pé képo tán nu e tówo bá ti wà lọ́wọ́ mi, màá rà á. Tín bá ṣe lò díẹ̀, màá rà á, màá rà á padà sínú ẹ̀. Torí képo máa tán nínú ọkọ̀ kò da. Kò da, imọ̀ ń ba ẹ́njìnì ọkọ̀ jẹ́. Hmm kò da. Nítorí náà, tí ọkọ̀ bá ti dí pé ó ti, tí mo ti rí pé àí epo fẹ́ tán, kó tó di pé ó tán, màá lọ ra epo si.

Kí ni àwọn ìmọ̀ tuntun tí o fẹ́ kọ́ fún iṣẹ́ rẹ? Hmm, àwọn ìmọ̀ tuntun tí mo fẹ́ kọ́, òun náà ni mo fẹ́ mọ bí wọ́n ṣe ń ṣe camera. Bí wọ́n ṣe ń ṣe camera mo fẹ́ kọ́, bẹ́ẹ̀ náà ni ó wù mí láti mọ bí wọ́n ṣe ń ṣe solar àti inverter. Àwọn nǹkan mẹ́tẹ̀ẹ̀ta yìí ó wù mí láti kọ́ kí n lè mọ̀. Torí tín bá mọ̀, màá le fi kún iṣẹ́ mi tí mò ń ṣe lọ́wọ́lọ́wọ́. Màá le fi kún torí ó lọ pẹ̀lú iṣẹ́ mi, ó lọ pẹ̀lú iṣẹ́ mi dáadáa.

Àkókò wo ni o fi síí fi ṣí rẹ sí? Àkókò wo ni ọ́fíìsì rẹ ṣí? Àkókò wo ni ọ́fíìsì rẹ ṣí? Ọ́fíìsì mi máa ń ṣí ní ago mẹ́jọ àárọ̀, ago mẹ́jọ àárọ̀ ojoojúmọ́, òun ni ọ́fíìsì mi máa ń ṣí. Láti ọjọ́, ọjọ́ Monday wọ ọjọ́ Satide, ago mẹ́jọ àárọ̀, òun ni ọ́fíìsì mi máa ń ṣí.

Ṣé o fẹ́ràn jíjó? Mo máa ń fẹ́ràn kín mọ̀ jó o, tí n bá gbọ́ orin tó bá dùn mọ̀ mi. Orin tó bá dùn mọ̀ mi, orin tó ṣe ń jó sí, kọ́dà n ní mọ̀ gbà tí máa dìde tí máa bẹ̀rẹ̀ sí ní jó. Torí, àwa mọ jó ń jó. Mọ ijó jó tí bá sì tí gbọ́ ìlú tí mo gbọ́ ìlú tó dára, mo máa ń jó sí, mo máa ń jó sí ìlú tó bá ti dára. Nítorí náà mo fẹ́, mo fẹ́ràn ijó.

Ṣé o ní àwòrán lára? Ṣé o ní àwòrán lára? Àwòrán? Ṣé ìyẹn jígí? Tó bá jẹ́ jígí, mi ò ní àwòrán lára o. Mi ò ní àwòrán lára. Ìtumọ̀ àwòrán yẹn ṣe jígí ni àbí èwo? Tó bá jẹ́ àwòrán jígí, mi ò ní lára. Mi ò ní lára.

Ṣé o mọ àwọn aládùúgbò rẹ dáadáa? Ẹ kin ṣe gbogbo náà ni mo mọ̀ báyẹn náà, ṣùgbọ́n àwọn tó n sún mọ́ mi nínú àdúgbò, láwọn tó n sún mọ́ mi tó ń jẹ́ tìtè mi, eeh, mo dá, mo, mo, mo, mo, mo dá wọn mọ̀. Mo mọ̀ wọ́n dáadáa. Láwọn tó sún mọ́ mi tó jẹ́ arádúgbò, mo mọ̀ wọ́n dáadáa. Ṣùgbọ́n àwọn tí kò sún mọ́ mi kín ṣe gbogbo èèyàn náà ni mo mọ̀. Ehe! Àwọn èèyàn tí ò sún mọ́ mi, mi ò mọ̀ wọ́n dáadáa. Ṣùgbọ́n àwọn tó n sún mọ́ mi tó jẹ́ arádúgbò, mo mọ̀ wọ́n dáadáa.

Ṣé o máa ń fún àwọn òṣìṣẹ́, òṣìṣẹ́ ní owó àfikún? Ṣé o máa ń fún àwọn òṣìṣẹ́ ní owó àfikún? Ée, mo máa ń fún àwọn òṣìṣẹ́ lówó àfikún. Tí wọ́n bá ṣe iṣẹ́ tó bá, tó bá tó tẹ́ mi lọ́rùn, tí wọ́n ṣe iṣẹ́ tó wú mi lórí, mo máa ń fún wọn ní owó àfikún, mo máa ń fún wọn ní owó àfikún. Tí wọ́n bá ṣe iṣẹ́ tó tẹ́ mi lọ́rùn, tí wọ́n ṣe iṣẹ́ tó wú mi lórí, mo máa ń bá wọn fi sí owó wọn, mo máa ń fi kùn ún. Nítorí wọ́n ní "kò ṣẹ́ ló mú ríṣẹ́ yá". Àwọn òṣìṣẹ́ tí wọ́n ṣe iṣẹ́ tó mú, tó, tó dùn mọ́yàn nínú, ó dá kí èèyàn máa, kí èèyàn máa yẹ́ wọn sí láti lè jẹ́ kí wọ́n lè kó rí wọ́n le wú láti lè fi ṣe dáadáa nígbà mìíràn.

Ṣé o ní àìsàn ìkórìíra sí oúnjẹ kan? Hmm, a yéè ẹ. Mo ní àìsàn ìkórìíra sí oúnjẹ kan. Àwọn oúnjẹ kan tí wọ́n ń pè ní sàládì. Àwọn oúnjẹ sàládì ohun tí wọ́n máa ń fi bi, bi, bi, bi ìpara sí báyìí. Ẹ̀, àwọn ìpara yẹn ó máa ń rìn mí lọ́kàn. Mo kórìíra ẹ̀ gan. Mo kò, mo kórìíra ẹ̀ gidigan ni, gidigan. Mo kórìíra ẹ̀ gan. Mo kò, mo kórìíra iru àwọn oúnjẹ bẹ́ẹ. Hmm, ah oúnjẹ wo ni mo tó kórìíra ná bá yẹn ná. Ah mo kórìíra iṣu ewùra náà. Iṣu ewùra. Ó kàn máa ń yọ̀ ni tí èèyàn bá ń sè é, tí èèyàn bá fẹ́ jẹ ẹ́. Mo kórìíra ẹ̀. Mo kórìíra ẹ̀ gidigan.

Ṣé o fẹ́ràn sí fèrèsé ọkọ̀? Ṣé o fẹ́ràn sí fèrèsé ọkọ̀? Ehn, mo máa ń fẹ́ràn síí fèrèsé ọkọ̀ ìyẹn tí mo bá ń wà ní rìnrìn àjò torí mo máa ń gbádùn kí atẹ́gùn kó máa wọnú ọkọ̀ tí mo bá ń rìnrìn àjò. Nítorí náà tí bá ti ń rìnrìn àjò báyẹn, mo máa ń, mo máa ń ṣí fèrèsé ọkọ̀ sílẹ̀ kí atẹ́gùn kó lè wọlé, kí atẹ́gùn kó lè wọlé. Mo máa ń ṣí fèrèsé ọkọ̀.

Irú ojú ọjọ́ wo ni o fẹ́ràn jù? Irú ojú ọjọ́ tí mo fẹ́ràn jù ni àwọn ọjọ́ tó jẹ́ pé ó máa ń dà igbá pó ojo bá fẹ́ rọ̀, tó oorùn o jáde. Irú ọjọ́ bẹ́ẹ̀, ìdí tí mo fi fẹ́ràn irú ọjọ́ bẹ́ẹ̀ ni wipé iṣẹ́ ìta gbangba ó máa dùn láti ṣe. Torí tí òorùn bá ń ràn, òrùn máa ń mú ká ra ni mí ó sì máa ń jẹ́ kó tètè rẹ mí tí n bá ṣiṣẹ́. Ṣùgbọ́n tí òorùn o bá ti jáde, ti atégùn fẹ́, tó ju ọjọ́ wa dà bi igbá pó ojo fẹ́ rọ̀, ṣùgbọ́n tó ojo ò rọ̀, a! Mo máa ń gbádùn rẹ̀ gan. Mo máa ń gbádùn rẹ̀ gan ni. Mo fẹ́ràn irú àwọn irú ojú ọjọ́ bẹ́ẹ̀. Mo fẹ́ràn rẹ̀ gan ni.

Kí ni o máa ń jẹ ní ọ̀sán? À, oríṣiríṣi oúnjẹ ni mo máa ń jẹ o, mi ò ní pàtó oúnjẹ kan tí mo lè ní mo máa ń jẹ lọ́sàn-án. Ìgbà mí wà mo lè jẹ bọ̀ọ̀lì, ìgbà mí wà mo lè jẹ egg roll, ìgbà mí wà mo lè jẹ pọpọ́ọ̀fù, ìgbà mí wà mo lè jẹ ìrẹsì, ìgbà mí wà mo lè jẹ iṣu, ìgbà mí sì wà tí ẹkún mo lè jẹ òkèlè. Kò sí irú oúnjẹ tí mi ò lè jẹ lọ́sàn, ìgbà mí wà mo lè mu gàárì. Kò sí irú oúnjẹ tí mi ò lè jẹ lọ́sàn, kò sí. Ìgbà mí sì wà ìní jẹ oúnjẹ kankan, ìní jẹ ohun ọ̀sán, mm.

Ṣé o ní ètò ààbò kọ̀mpútà? Ṣé o ní ètò ààbò kọ̀mpútà? Mo ní o. Mo ní o. Ètò ààbò wà lórí kọ̀mpútà mi. Nítorí àwọn, àwọn virus tó n lè rápalá wọ nu kọ̀mpútà mi tí ó sì bà jẹ́ tí ó sọ dídákudà mọ́ mi lọ́wọ́. Nítorí náà mo ní ètò ààbò fún un. O ti ṣe mí ri ní ó sì ti kọ́ mi lẹ́kọ̀ọ́ àti igbá náà ni mo ti máa ń ṣètò ààbò. Mo ti lé ètò ààbò lórí kọ̀mpútà mi láti lè dáàbò bo kọ̀mpútà mi kó má lọ́, kí nǹkan má wọ̀ orí rẹ̀ tí yóò fi jẹ́ kó má ṣiṣẹ́ kíṣẹ́.

Ṣé o ní káàdì iṣẹ́? À, mo ní káàdì iṣẹ́. Káàdì ìdánimọ̀ níbi iṣẹ́ mi, mo ní. Wọ́n ṣe fún gbogbo òṣìṣẹ́ ibi iṣẹ́ ilé iṣẹ́ tí mo ti ń ṣiṣẹ́. Gbogbo òṣìṣẹ́, òun ni wọ́n kàn nípa láti ní káàdì ìdánimọ̀. Nítorí náà èmi náà ní káàdì ìdánimọ̀ níbi iṣẹ́ mi. Káàdì iṣẹ́ mo ní. Torí ta bá fẹ́ lọ ṣiṣẹ́ níta, a gbọdọ̀ igbá mí, àwọn ààbò mi wà tẹo jepe, àwọn ibò mi wà tó jẹ́pé a máa ń rìn si, tó jẹ́pé wọ́n máa bèèrè pé ilé iṣẹ́ wo là ń ṣe, là ń bá ṣiṣẹ́. Ẹni tí ò bá sì rí, tí ò ba ní káàdì ìdánimọ̀ yóò ṣòro fún ẹni bẹ́ẹ̀. Ẹ̀hẹn. Mo ní, mo ní káàdì iṣẹ́.

Nígbà wo ni o máa ń fa? Nígbà wo ni o máa ń fa? Fa kíni yẹn o? Kíni yẹn? Kíni fa? Ṣé o máa ń fa irun ni? Àbí mo máa ń fa kíni? Irú ifa wo, irú fa wo nìyẹn? Nítorí fa tí ẹ ń sọ yẹn kò yé mi, àbí fa kò yé mi, kò yé mi. Ọ̀rọ̀ yẹn ò pé, ọ̀rọ̀ yẹn ò pé. Nígbà wo ni, nígbà wo ni o máa ń fa? Fa irú fa wo? Ṣé kéèyàn fà sẹ́yìn ni? Àbí ẹ́hẹ́n.

Báwo ni o ṣe máa ń lo àkókò pẹ̀lú ẹbí rẹ? Báwo ni o ṣe máa ń lo àkókò pẹ̀lú ẹbí rẹ? Mo máa ń gbìyànjú láti gbádùn àkókò tí mo bá wà pẹ̀lú ẹbí mi. Nítorí pé àkókò tí iṣẹ́ maa n gbà lójúmọ́ ó pọ̀ ju àkókò tí mo máa ń ní pẹ̀lú àwọn ẹbí mi lọ nílé. Nítorí náà gbogbo ìgbà tí n bá ti wà pẹ̀lú ẹbí mi, mo máa ń, mo máa ń rí dájú wipé mo lo àkókò náà dáadáa. Mo máa ń lo àkókò náà dáadáa torí pé àkókò tí mo máa ń ní fún wọn làárín ọ̀sẹ̀ ó ti máa ń kéré jù. Nítorí náà àsìkò ti a bá ti di pé a jọ wà pọ̀, màá rí dájú wipé mo lo àkókò náà. Mo lòó dáradára láti lè fi mú inu wọ́n dùn, láti lè fi jẹ́ kí wọ́n rẹ́rìn-ín, láti lè fi jẹ́ kí, kí inu wọ́n dùn ki won mọ̀ pé bàbá, bàbá, bàbá wà ní ilé.

Mo fẹ́ràn oúnjẹ tó ní ata. Ṣé o fẹ́ràn oúnjẹ tó ní ata? Àá, mo fẹ́ràn oúnjẹ tó láta o. Oúnjẹ tí ò bá ti láta, n mo rìn mí lọ́kàn ni. Báwo ni eeyan o ṣe soúnjẹ tí ò ní, tí ò ní láta? Mo máa ń, èmi sì máa ń kó ta dáada, ṣùgbọ́n kì í ṣe pé kó wá ta ní ìta tó jẹ́ pé èèyàn ò ní lè rí jẹ o. Ẹ̀hẹn! Kì í ṣe ìyẹn o. Ṣùgbọ́n ìta tó jẹ́ pé ẹ̀hen, tí èèyàn ń jẹ, tí èèyàn ó mọ̀ káàgún lórí. Ẹ̀hẹn! Mo mọ̀ pé ata, ẹmi tí ò já ata, èmi yẹpẹrẹ ni. Ẹ̀yàn gbọ́dọ̀ máa já ata dáadáa. Ata dáa lára. Mo fẹ́ràn kí mo jóúnjẹ tó láta. Mo fẹ́ràn rẹ̀ gidi gan ni, gidi gan. Nítorí tí n bá jí oúnjẹ tí ò láta, n mọ́ jẹ́ kókan rìn mí. Kò sì ní dáa kí ẹ̀yàn jẹ́un tan, kí eeyan walè eeyab fẹ́ lọ máa bì. Ẹ̀hẹn! Nítorí náà mo máa ń jóúnjẹ tó ní ata. Tí ata yìí sì ta, kì í ṣe pé kó ta jù, ṣùgbọ́n kó ta, kó ta.

Ṣé o máa ń ṣiṣẹ́ láti ilé? Mo máa ń ṣiṣẹ́ láti ilé. Mo máa ń ṣiṣẹ́ láti ilé. Ibi iṣẹ́ wa, wọ́n fún wa láǹfààní láwọn ọjọ́ kọ̀ọ̀kan láàárín ọ̀sẹ̀ láti lè máa ṣiṣẹ́ láti ilé. Ìgbà mìí wà tó jẹ́ pé bóyá tó bá bọ́ sí àsìkò òjò, toẹ́ pe ojù ń rọ̀ tí ó jẹ́ kèèyàn ríbi jáde, mo máa ṣiṣẹ́ láti ilé. Màá ṣiṣẹ́ láti ilé. Àsìkò mìíràn sì wà tó jẹ́ pé wọ́n máa yàn fún wa pé, à, iṣẹ́ ta fẹ́ ṣe yìí ò, àti ilé làwọn ti fẹ́ jẹ́ ká ṣe. Wọn ò fẹ́ ká wá síbi iṣẹ́. Irú àwọn iṣẹ́ bẹ mo máa ṣe láti ilé. Nítorí náà mo máa ń ṣiṣẹ́ láti ilé.

Omi tí mo máa ń mu lójoójúmọ́ pọ̀ tó. À, omi tí mo máa ń mu lójoójúmọ́, tá bá má a ka ní lítà yóò tó lítà mẹ́rin sí márùn ún lójoójúmọ́. Omi tí mo máa ń mu, tá bá má a fi lítà fi si yóò tó lítà mẹ́rin sí márùn ún lójoójúmọ́ torí wípé omi dára lára. Lẹ́yìn tí n bá se ìdárayá tán láàárọ̀ tí n bá jí, màá mu omi bi lítà kan. Lẹ́yìn tí n bá jẹun, màá mu tó bí i àbí ààbọ̀ lítà. Ẹ̀hẹ̀n, tọ́fù bá sì ń gbẹ mi, mo máa ń mu tó bí i ààbọ̀ lítà. Ìgbà mí wà, tọ́fù bá gbẹ mi, màá mu lítà kan tán. Omi dáa lára gan. Àwọn ìmọ̀ oyibo gan jẹ́ ká mọ̀ pé omi dáa lára. Nítorínà ke yàn bá mu omi dáadáa, ó odára. Lójojú lójoójúmọ́ kan, màá mu tó omi lítà márùn ún sí mẹ́fà.

Báwo ni o ṣe máa ń ṣe ìdúnàádúrà? A! Mo máa ń ṣe ìdúnàádúrà náà ni tó bá, tó bá jẹ́ kó mo bá fẹ́ rà nǹkan torí àwọn tó máa ń ta ọjà nígbà mi wọ́n ṣetán láti gbá yàn tí èèyàn ò bá mọ bó ṣe ná nǹkan, tí èèyàn ò mọ bó ṣe ná ọjà. Àwon kan wà to jé pe wón féràn eré àjèjù lórí òjà tó bá se ti mo bó se nájà wa gbà yàn níbi ojà. Nítorí náà mo máa ń ṣe ìdúnàádúrà dáadáa tí bá fẹ́ rọjà. Màá rí pé mo ná ọjà náà dáadáa tí nǹkan tí mo mọ̀ pé mo ní lọ́wọ́ tí mo fẹ́ san. Ẹni ò bá wá pè lé iye tó jẹ́ pé mo ti ní lọ́kàn pé mo fẹ́ san fún ọjà náà, tó bá pè ní iye tó wà lọ́wọ́ mi tí mo ti ní lọ́kàn pé mo fẹ́ san, èmi ò ní ná. Mi ò ní ná. Kò bá jé pé o gba mi Mi ò ní ná. Mi ò ní ná.